Sọ fún wa nípa alùpùpù tí ń gbé ènìyàn. Alùpùpù tí ń gbé ènìkàn ni, ohun a pè ní kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì tí ó máa ń gbé ènìyàn. Ìgbà mìíràn ó lè gbé ènìyàn kan, ìgbà mìíràn ó lè gbé ènìyàn méjì. Àwọn ará ìlú wa ní ilẹ̀ Nàìjíríà won máa fi n ṣe iṣẹ́, to je pe wọ́n máa n pe won ní ọ̀kadà tí wọ́n máa fí ń lọ, láti le máa gba owó.

Báwo ni o ṣe ń pa ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ mọ́? Mo máa ń paá mọ́ nítorí náà mo máa ń kó àwọn ìwé tí mò ń lò sí ibi tó yẹ kó wà ni. Nítorí náà miì kì í kó o sí ara ìwé lásán. Mo máa ń kóo pamọ́, mo sì máa ń so dáradára sí ibi tí ó yẹ kó wà. Báyìí mo sì máa ń pa wọ́n mọ́ ní òòrèkóòrè àti ní ìgbàkúùgbà ni mo máa ń pamọ́.

Sọ fún wa nípa iṣẹ́ ìwakọ̀. À, èmi kò mọ̀ iṣẹ́ ìwakọ̀. Nítorí pé èmi kò mọ̀, ẹ́ẹ́, mìí kìí ṣe awakọ̀. Nítorí náà mi ò mọ̀ iṣẹ́ ìwakọ̀ dáradára. Nítorí mi mọ̀ ọkọ̀ wà. Nítorí náà ẹni tó bá mọ̀ ọkọ̀ wà lọ́ lè mọ̀ iṣẹ́ ìwakọ̀. Òhun ló sì lè mọ̀ bí a ṣe ń ṣe, tí ó sì lè mọ̀ bí ó ṣe ye kórí. Nítorí náà èmi ò mọ̀ bí a ṣe ń míi kíṣe olú-olúwakọ̀. Nítorí pé èmi mọ̀ bí a ṣe ń wakọ̀ rárá.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ewó ní ẹrọ igbésoké? Mi mọ eléyìí tí wọ́n ń pè ní ẹ̀rọ ìgbésókè. Tí ó bá ṣe ti ayélujára ni o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ níbẹ̀. Ṣùgbọ́n eléyìí tí wọ́n ń pè ní ẹ̀rọ ìgbésókè lè mi ò mọ̀. Mi ò sì mọ̀ rárá torí pé mi mọ ẹ̀rọ ìgbésókè tí a lè ṣe. Mi mọ ẹ̀rọ ìgbésókè rárá.

Sọ fún wa bí o ṣe ń dá Yorùbá àti èdè mìíràn pọ̀ nínú ìránṣẹ́. Mo máa ń dá wọn papọ̀ nígbà mìíràn, nítorí pé àwọn ọkọ̀ ǹkan wà tó jẹ́ pé àti mọ Yorùbá wọn ó máa ń nira nígbà mìíràn. So nítorí náà kí ń mọ bá ṣe máa ń sọ, a máa ń dá wọn papọ̀ nígbà mìíràn ni. Nítorí náà àwọn ọ̀rọ̀ kan ni a máa ń dà papọ̀

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo sì mọ bí a ṣe máa ń kọọ́ dáradára. Nítorí náà mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi. Bẹ́ẹ̀ni mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti fi kọ ìwé. Nítorí náà mo máa ń kọ ìwé dáradára lóòrèkóòrè àti nígbàkúùgbà mo máa ń kọ ìwé.

Báwo ni o ṣe ń san owó pẹ̀lú fóònù? Mo máa ń san owó pẹ̀lú fóònù mi. Eléyìí ta ń pè ní Opay. Òhun ni èmi máa ń lò láti fi san owó. Mo sì máa fi Opay, mo máa fi san owó dáradára. Eléyè ni mo máa ń lò láti fi san owó mi ní gbogbo ìgbà. Ní òrèkóòrè àti ní ìgbà kúgbà ni mo má ń lòó láti fi sanwó. Eléyìí dára, ó sì yà, ó sì yiya féréféré.

Báwo ni o ṣe ń ṣe ètò ìnáwó rẹ? Mo máa ń ṣe àwọn ètò ìnáwó mi láti pé, ẹbí mi ṣì máa ná àwọn owó, mo máa ń kọ wọ́n síbi kan, mo máa ń kọ wọ́n sí àwọn orí ìwé kan náà. Nítorí náà, ó yẹ kí ẹ̀yan máa ṣe ètò ìnáwó rẹ. Ti eyan ba ti ko àwọn bi o se maa náwó si àwọn ibi kankan ti ọwọ na bade ẹni náà koni náà yafu yafu. Yóò mọ̀ pé àwọn nǹkan tí òun fẹ́ fi ṣe òní àwọn lè, ohun tí ó ń dùn.

Lérò rẹ, báwo ni aládúgbò rere ṣe rí? Báwo ni aládúgbò rere ṣe rí? Aládùúgbò rere dára nítorí pé ó máa ń ṣe ètò fún ènìyàn, wọ́n sì máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Nítorí náà aládùúgbò máa ń dára. Ó dáa kéèyàn ní aládùúgbò rere torí p'ọ́n máa ń ràn'yàn lọ́wọ́. Bẹ́ẹ̀ni, aládùúgbò máa ń ràn'yàn lọ́wọ́ dáadáa, bẹ́ẹ̀ni. Aládùúgbò rere ni.

Sọ fún wa nípa ibi tí ó yípadà lójú ò. N tí o yípadà ní ojú mi ni irùngbọ̀n. Ni pé tẹ́lẹ̀, irùngbọ̀n máa ń dúdú. Ṣùgbọ́n nísinsìnyí, irùngbọ̀n ti ń funfun. Àwọn ibìkan tí mo mọ̀ pé ó yípadà nìyẹn. Tó yípadà dáradára ní àwọn ojú mi. Ibi irugbọn mi tó ń, tó ń dúdú tẹ́lẹ̀ ṣùgbọ́n nísinsìnyí tó ti ń funfun báyìí. Àwọn ibìkan tí mo mọ̀ pé ó yípadà nìyẹn ní ojú mi.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ́lẹ̀ òwúrọ̀ ni mo fẹ́ràn dára dáa torí pé ìmọ́lẹ̀ òwúrọ̀ máa ń ṣe ara lóore. Nítorí náà n mo ṣe fẹ́ràn àwọn ìmọ́lẹ̀ òwúrọ̀ ni. O máa ń ṣe ara lóore, ó máa ń ṣe ara lọ́ṣọ̀ọ́. Àwọn nǹkan tí mo fẹ́ràn lára ìmọ́lẹ̀ òwúrọ̀ nìyẹn. Àwọn ìmọ́lẹ̀ tí wọ́n máa ń ṣe.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Tí mo bá rí pé ọ̀nà tí mo ń tọ̀ yẹn kò rí bákan ní kí èmi mọ̀ ara, mo máa ń bèrè lọ́wọ́ àwọn ènìyàn kí wọ́n sì júwe ọ̀nà fún mi. Ó dára kí èèyàn bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ní ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn, ṣùgbọ́n èèyàn ní láti mọ ọwọ́ ẹni tí èèyàn tí máa bèrè, nítorí náà kí èèyàn máa lọ kó sọ́wọ́ àwọn ajínigbé.

Sọ fún wa nípa oúnjẹ tí o fẹ́ràn jù. Oúnjẹ pọ̀ tí mo fẹ́ràn. Nígbà mìíràn, ó lè jẹ́ iyán, ìgbà mìíràn ó lè jẹ́ ìrẹsì ni. Ìrẹsì tí ìyá mi bá sè ni oúnjẹ kan tí mo fẹ́ràn jù. Àyè nǹkan tí mo máa fi ń lọlé ní ilé yìí bí kí ìyá mi lè fún mi ní oúnjẹ náà tí wọ́n fi pọ̀nmọ́ sí, tí wọ́n fi pọ̀nmọ́ tán, fi ṣe dáradára. Irú oúnjẹ tí mo fẹ́ràn ní ilé àti kí wọ́n fi ẹ̀fọ́, k'ọ́n sì ròó pẹ̀lú ọbẹ̀. Àwọn oúnjẹ tí mo tí mo fẹ́ràn ní eléyìí. Torí náà, mo fẹ́ràn àwọn oúnjẹ báyìí láti máa rò, láti máa ṣe. Mo fẹ́ràn àwọn oúnjẹ báyìí dáradára. Irú àwọn oúnjẹ tí mo fẹ́ràn leléyìí.

Fún wa ìgbà àti ibi tí o ti ń jẹun níta, níta ilé. A! Mi kì í sábà jẹ́ ẹni tí ó máa ń jẹun níta ilé. Mi kì í sábà máa jẹun níta ilé rárá. Nítorí mo máa ń gbé oúnjẹ lọ́wọ́ lọ sí ibi iṣẹ́ mi. Mi kì í sábà jẹun oúnjẹ níta ilé rárá. Ìṣe tí mo máa ń sábà jẹ ẹkọ kan tí bá rí pé ówo wà lọ́wọ́ mi, mo ti fẹ́ jẹ nǹkan mí ìgbà tí oúnjẹ ilé nìkan máa ń jẹ.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi. Nígbà tí mo bá ti tan, ìgbà náà ni àwọn ènìyàn ó mọ̀ kí mi fún boya ojọ ibí ni. Boyá fẹ́ kí mi pé ayọ ǹkan tí a ṣe ni. So mo máa ń tan àwọn ìkíni ní orí fóònù mi ní òrékòóró àti ní ìgbà kúùgbàlé lemi máa ń tan àwọn ìkíni ní orí fóònù mi. Mo sì máa ń tàn, mo sì máa ń tan-an dáadáa. Mo sì máa ń ṣe é dáradára. Mo máa ń ṣe wọ́n dáradára. So ìgbà náà ló máa ń jẹ́ kí n ṣe. Mo máa ń tan wọ́n ní orí fóònù mi dáadáa.

Sọ fún wa nípa èso tí ó ń, níbí. Àwọn èso tó má ń wù lọ́dọ̀ wa ni bí agbalumo àwọn èso bí mángòrò, àwọn èso bí èso oríṣiríṣi ló man wù ni ọ̀dọ̀ wa ni ahin, agbalumo, mángòrò. Àwọn èso yẹn náà ni a mo, tó sin má wù ni ọ̀dọ̀ wa ní ibi yìí dára dára, àwọn èso yẹn la sì máa ń jẹ.

Iye owó mélòó ni o máa ń ní ìra ìràkẹ́yìn? Ki sì ni o ń rà. Mi mọ ìrákèyè àti nǹkan tí mo máa ń rà, mi mọ ìtumọ̀ àpa owó tí mo ní àdìí ìrá tí mo máa ń rà. Mo rò pé tí yóò bá lọ́wọ́, ko yẹ kó lọ máa ra nǹkan. Mi ò mọ ìtumọ̀ nǹkan torí ó ń sùn. Owó tí mo máa ń rà ni àdìí tí mo ní kẹ̀.